Kò sí ìgbà tí mi ó yífà o. Ìgbà tó bá ti wù mi, tí mo bá ti rá yé, tí mo bá ti wà lẹ́sì bí si tí mo bá ti ṣe nǹkan kan, nígbà yẹn ni mo máa fà. So ìgbà tó bá wù mi ni, tó bá wù mi ni mo máa ṣe. Ìgbà tó bá wù mi ni mo máa ṣe.

Tí owó bá ti wà lọ́wọ́ mi, nígbà tí owó bá ti wà lọ́wọ́ mi ni mo máa yá, ra ẹ̀rọ ayárábiàṣà. Tàbí tí mo bá rí pé àwọn èyí tí mò ń lò tẹ́lẹ̀ tí mo bá rí pé kò dáa mọ́ tó ti nílò láti pààrọ̀, ìgbà yen ni mo máa ń rà. Tàbí tí n baa ti rí míì tí ó jẹ́ tuntun tí ó dá ju tàtẹ̀yìnwá lọ.

A bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé dáadáa, mo máa ń kàwé, mo máa ń ka ìwé dáadáa, dáadáa. Ìwé ṣe kókó, ó se pàtàkì. Ó se kókó, ó se pàtàkì. Ìgbà tí mo bá ti, tí mo bá ti ṣe nkan kan ti mo bá lẹ́ exam, tí mo bá ní àwọn tó yẹ kí n ṣe, só mo máa ń kàwé dáadáa, mo máa ń kàwé.

Ẹhn, tí mo bá fẹ́ múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, màá ti jẹ́ kí gbogbo àwọn nǹkan tí mo nílò, màá ti jẹ́ kí ó wà ní ọ̀dọ̀ mi, màá ti mọ bí mo ṣe máa sọ̀rọ̀, màá ti mọ ohun tí mo fẹ́ tà, màá ti mọ ìrú àwọn èèyàn tí mo fẹ́ bá sọ̀rọ̀, màá ti mọ̀ ohun tí wọ́n fẹ́, màá ti mọ̀ ohun tí wọ́n fẹ́, màá ti mọ gbogbo ẹ̀.

Ètò eré ìdárayá mi ò o dára. Tí mo bá ti jí láàárọ̀, màá bọ́ síta, màá máa maa yí i ká àdúgbò eléyi ti oloyinbo pé ni jogging. Màá yí i ká kiri àdúgbò. Tó bá dẹ̀ di ìrọ̀lẹ́ tí mi n bá ti ṣe nǹkankan, màá lọ gbá bọ́ọ̀lù tàbí kí n lọ gbá ẹ́gì kí n lọ gbá table ténís. Màá sá make sure pẹ́ mo darapọ̀ mọ́ àwọn èèyàn mi láti ṣeré ìdárayá tó dára. Eré ìdárayá ó dẹ̀ máa ń mú kí ara kó túnbọ̀ kó lókun dáadáa si.

Aà, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń kọ orin tí mo bá wà ní ibi iṣẹ́ o. Torí ibi iṣẹ́ jẹ́ ibi tí mo gbudo ti máa ṣiṣẹ́, tí mi dẹ̀ ní jẹ́ kí ohun kankan kí ó dì mi lọ́wọ́. Torí kì í ṣe gbogbo ìgbà ni ibi iṣẹ́ máa ń fàyè gba èèyàn láti máa ṣe ǹkan míràn. Torí ibi iṣẹ́ jẹ́ ibi te yàn ní láti, láti fojú sí ǹkan tí ó ń ṣe kó má ba à sí ìdíwọ́, kó má ba à sí ìdènà.

A, mo ma ń sùn ní ọ̀sán ní ẹ̀ẹkọ̀ kan, tí mo bá rí pé iṣẹ́ yẹn ti wọ ara. Ti iṣẹ́ bá pọ̀ jù ní ara, mo máa ń sùn. Ti mo bá ti rí pé ó ti rẹ mí, mo máa ń fẹ́ jẹ́ kí ara mi kó lé láti sinmi. Ti mo bá ti sùn ní ọ̀sán, tí mo bá ti jí, ara mi máa le dáadáa láti lè tẹ̀síwájú láti máa ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe.

Rárá o, mi ò fẹ́ràn láti ra oúnjẹ òpópónà o. Torí kì í ṣe gbogbo ìgbà ni oúnjẹ òpópónà da àwọn mìí wọn tọ́jú oúnjẹ wọn dáadáa. Ìta àwọn mìí fi ń ṣe oúnjẹ kì í ṣe nǹkan tó da. Mò dẹ̀ ní torí àgọ́ ara tó péye mú ìjẹ oúnjẹ, mi ò fẹ́ràn láti máa rà oúnjẹ ní òpópónà. Mi ò fẹ́ràn rẹ̀ rárárararara, ó tẹ́ mi lọ́run kí ǹ ṣe ní inú ilé fúnrara mi.

À mí, ó ti pẹ́ tí mo ti kùn ǹkan kẹ́yìn ní ibi iṣẹ́ o. Torí pé kó ibi iṣẹ́ wá ibi iṣẹ́ kò fàyè gba gbogbo àwọn orúkàn bẹ́yẹn. Ibi iṣẹ́ kò fàyè gbá ibi iṣẹ́ tó tako òfin ilé-iṣẹ́ láti máa ko ǹkan tuntun.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ àjọ̀dún tó kẹ́yìn ọdún, tó máa ń wáyé ní ilé ìjọsìn mi níbi tí mo ti máa ń jọ́sìn ní orílè éde mi bí. Iyẹn ó jẹ́ àjọ̀dún àdọ dun tó máa ń kẹ́yìn ọdún tí agbolé onígbàgbọ́. Ó jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù.

Oṣù tí a bí mi, ó jẹ́ oṣù kẹwàá tí ó jẹ́ October. Oṣù kẹwàá October tí àwọn olóyìnbo ń pè ní October ọ̀ní ó jẹ́ ọdún tí a bí mi.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ó jẹ́ ọjọ́ ọjọ́ Jímọ̀ àti ọjọ́ Satidé torí ó jẹ́ ọjọ́ tí gbogbo ènìyàn má ń wá n lé tó máa fún ènìyàn lásíkò láti sinmi àti láti tún inú ilé ṣe àti ọjọ́ ìsinmi tó jẹ́ Sunday.

Iye ìrọ̀rí tí mo máa ń lò tí mo bá fẹ́ sún ẹ̀yọ̀ kan péré náà ni tí mo bá ti lo méjì jù, ó ma ma mọ kí ọrùn máa ro mí. Ìrọ̀rí ẹ̀yọ̀ kan péré, ẹ̀yọ̀ kan, oun ni mo máa ń lò.

Ah! Àkókò ọdún tí mo fẹ́ràn jù, ó jẹ́ àkókò ìgbà ọdún Kérésìmesì tí olóyìnbo mọ̀ sí Christmas. So ọdún Kérésìmesì jẹ́ ọdún tí mo fẹ́ràn jù torí ó jẹ́ ayé ọjọ́ tí a bí olùgbàlà fún wa tí olùgbàlà wa yé tí a bí sí ìbú jẹ́ ẹran.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń ya àwòrán. Ibi tí a ti ń ya àwòrán, ó wà káàkiri káàkiri nítorí pé àwòrán dára. Ó dára kí a ya àwòrán torí èèyàn ó máa ń mú èèyàn rántí ọjọ́ iwájú, ó máa ń mú èèyàn rántí àwọn àtẹ̀yìnwá ibi tí èèyàn ti ń bọ̀. Ó dẹ̀ da àwòrán dára, ó dára, ó dára kí èèyàn ní n'ípamọ́

Rara, mi ò bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ohun tó lè mú mi bínú tí mo bá wà nínú ọkọ̀ ni tí àwọn awakọ̀ yòókù tí wọ́n bá wa mọ́tò dáadáa tí wọ́n ń jó sórí ààyè wọn, tàbí tí wọ́n, tí wọ́n, tí wọ́n ń gbé ọwọ́ kọ́wọ́, tí wọ́n ń rínrin kòrìnin lórí títì. Ìgbà tí mo máa bínú nìyẹn, but tí kò bá sí ńǹkan tó jọ bẹ́ẹ̀, mi ò bínú.

Rárá o, mi ò mú oògùn lójojúmọ́, torí oògùn fi ṣe nǹkan tí ó dáa kí èèyàn má lò ní ojoojúmọ́. À fi tí ó bá jẹ́ pé o rẹ ara mi, níkan ni mo máa ń lo oògùn ṣùgbọ́n kì í ṣe ní ojoojúmọ́, kì í ṣe lójojúmọ́.

À, ojoojúmọ́ ni mo máa ń rí àwọn ọ̀rẹ́ mi, àwọn ètò wà nítòsí mi, àwọn etí ọ̀nà wọn jìn, tí a ríra ìjọ ọdún tí a ṣe kọjá ní oṣù tó parí ọdún tó kọjá, òun ni a ríra gbẹ̀yin tí mo dẹ̀ léèrè pé nígbà tó bá máa fi di ìgbà mìíràn tí a máa ṣe ọdún, èmi àti wọ́n a tún máa ríra padà.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé ni ìṣìrò tí àwọn òlòyìnbó ń pè ní mathematics. Mo fẹ́ràn ìṣirò dáadáa lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń ṣí, ó máa ń jẹ́ kí èèyàn mọ ìṣirò. Ó rán mi lọ́wọ́ láti lè mú méjì láti sọ mẹ́ta láti mọ iye tí ó jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò, mo máa ń dé ní àkókò tí mo bá fẹ́ lọ síbí kan, màá ti tètè kúrò níbi tí mo wà láti tètè dé ibẹ̀. Kí èèyàn máa dé ibi tó ń lọ ni àkókò ó ṣe pàtàkì torí tí èèyàn bá ń pẹ́ dé, àwọn èèyàn a máa fojú wò bóyá èèyàn ò fẹ́ nǹkan tó fẹ́ ṣe, bóyá èèyàn ò ka nǹkan kún. So anyway ibi tí íbikíbi tí màá ti fẹ́ lọ, mo máa ń jẹ́ kí i rí, ó jẹ́ pé mo tètè dé ibibẹ̀

Ago ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo fẹ́ràn si. Mo máa ń wọ̀ sí ọwọ́ tí má ti fẹ́ lọ sí òde. Nítorí pé ó tún máa ń bùkún ara ẹwà àwọn ara ẹ̀ṣọ́ tí wọ́n fi ń ṣe oge ni. Tí ọmọkùnrin fi má ń ṣe oge, òní ago ọwọ́ wà. Tí mo bá ti ń jáde, mo máa ń dè sí ọwọ́– ó sì mi ọwọ́ tí a pè ní ọwọ́ àlàáfíà tí mo bá ti ń jáde.

Rárá o, mi ò ní ọkọ̀, mi ò tí ì ní ọkọ̀ tó jẹ́ titi ara temi. Owó yẹn ku die kó ṣàrajọ́. Mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run máa ṣé ní rọrùn. Ọkọ̀ jẹ́ ohun ìrìnsẹ̀ tí ó yẹ kí ènìyàn ní torí ó yára, ó dẹ̀ rọrùn. Kò sí ibi kí ibi tí èyàn bá fẹ́ lọ, tí mọ́tò bá ti wà, tí a pé ní ọkọ̀ tó bá ti wà, ó máa rọrùn fún yàn. Láìsí wàhálà, láìsí ìyọnu láti dé ibi tí ènìyàn ní láti lọ. So ọkọ̀ jẹ́ ohun ìrìnsẹ̀ tó dára jù. Àmọ́ mi ò tí ì ní ọkọ̀

Mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran, torí ẹran ṣe pàtàkì nínú àwọn oúnjẹ tí ọmọ ènìyàn máa ń jẹ. Ẹran dẹ̀ jẹ́, ẹ́, àwọn ohun tó máa ń fún ara ní okun, tó máa ń fún ara ní okun. Oríṣìíríṣìí ẹran ló wà. A ní ẹran màlúù, ẹran òkété, ẹran ẹlẹ́dẹ̀. A de máa ń fi ẹran, a máa ń fi ṣe súyà. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí mo bá se oúnjẹ tí oúnjẹ bá ṣẹ́kù mo máa jẹ èyí tó kù nígbà tí ebi bá ń pa mí. Mo lè dá iná ní àárọ̀ kín gbé ìyókù di alẹ́ tí ebi bá ti ń pa mí ní alẹ́. Máa lọ jẹ oúnjẹ tó ṣẹ́kù, tì máa dẹ́ gbẹ́ kaná tó fi máa gbóná kó tó di pé mo jẹ́.

Ọjọ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé ìwé o ti pẹ́, ní bí ọdún márùn sẹ́yìn, nígbà tí mo parí ní ilé ìwé ẹ̀kọ́ gíga tí mo dẹ̀ lọ sí, ẹ, tí mo lọ se àgùbánirọ̀ ní ìlú míràn tó wà nítòsí ọ̀dọ̀ mi. Mo ka ìwé, mo ka ìwé ní ilé ìwé politẹ́kínìkì.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọ́rí ní ibi iṣẹ́. Mo wọ aṣọ àkayọ́rí ní ibi iṣẹ́. Tí mo bá lọ síi– ibi iṣẹ́ o ní àwọn aṣọ tí wọ́n máa fún wa.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ òwúrọ̀, torí pé ó jẹ́ ìgbà tí gbogbo ènìyàn ṣẹ̀ṣẹ̀ máa jí láti ojú orun wọn. Ojú ọjọ́ máa n dára nígbà yẹn yálà tí òjò bá tún wá rọ. Ojú ọjọ́ máa tutu dáadáa tí gbogbo ara dẹ̀ máa tu àwọn ènìyàn. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ àárọ̀ òwúrọ̀ tutu.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára tí mo bá n jẹun, tí mo e ènìyàn bá n jẹun, tí mo bá n jẹun mi ò kí n ro ẹjọ́ ní orí oúnjẹ, mi ò kí ń seré pá tí mo bá jẹun, torí tí èèyàn bá n jẹun kò yẹ kó máa rojọ́ káàkiri torí ó léwu fún ènìyàn láti má rojọ́ nígbà tí ó bá n jẹun. So nígbà tí mo bá n jẹun mo ní ìwà tó dára.

Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn, ìyẹ́n ni ọdún tí ó kọjá nígbà tí mo rìnrìn àjò lọ sí ìlú òdì kejì. I ọkọ̀ akẹ́rù tí mo wọ̀, ó jẹ́ ọkọ̀ tó má ń kó ènìyàn méjìdínlógún sínú rẹ̀. Ó ni ọkọ̀ tí mo wọ̀, ìyẹ́n ni oṣù tí ó kọjá.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni ilé ìjọsìn tàbí ilé ìgbafẹ́ tí, tí, tí orin ń lọ lọ́wọ́ ní bibẹ̀. Torí pé mo láìkì orin, láti má a gbọ́ orin àti láti má a kọ orin. Ibi tí mo wá fẹ́ràn jù láti má a lọ ni ibi orin yálà Churchi tàbí ibi ilé ìgbafẹ́.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni, tí mo bá rí ìwúrí tó péye, tí mo rí ìbáṣepọ̀ tó péye láti ọ̀dọ̀ àwọn tí a jọ ń ṣiṣẹ́, tí mo bá ti rí irú yẹn báyìí, ara máa ń ta mi. Ó máa ń fún mi ní ìtara láti lè ṣiṣẹ́ ní ibi iṣẹ́ dáadáa.

Àkàrà jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn. Ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn. Tí a bá fẹ́ se àkàrà, a máa ń fi ẹ̀wà la máa ń fi ń se àkàrà. Tí a bá ti sa ẹ̀wà náà, tí a bá ti fi sínú omi táa rẹ́ sínú omi, a máa bó ẹ̀wà náà, a máa lọ lọ̀ọ́. Tí a bá ti lọ̀ọ́ tán, a máa fi òróró tàbí epo pupa a máa fi dín fún jíjẹ.

Tí mo bá fẹ́ tara tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, mo máa ń fi okùn kún okùn mi, mo máa ń fi agbára kún agbára mi, mo máa ń fi òye kún òye mi láti lè tayọ ju àwọn alábáṣepọ̀ mi lọ. Tí mo bá ti tayọ ju àwọn alábáṣiṣẹ́pọ̀ mi lọ, ó ma ń jẹ́ ìwúrí fún mi. Àwọn ilé iṣẹ́ tí mo bá bá ṣiṣẹ́ abá'wọn alábáṣiṣẹ́pọ̀ mi, wọ́n ma ń gbé oríyìn fún mi.

Ti mo bá rí kọ́sitọ́mà tí mo bá rí wọn, mo máa ṣiṣẹ́ ní ilé. Àmọ́ ní gbogbo ìgbà, ibi-iṣẹ́ ni mo ti máa ń ṣiṣẹ́. Ẹ̀kọ̀ kan ni mo máa ń ṣiṣẹ́ ní àti ilé.

Bí mo ṣe máà ń gba ìyìn ni ẹ́nu iṣẹ́. Àwọn tí ó jẹ́ olórí àti adarí wọ́n máa ń fún mi ní ẹ̀bùn. Ẹ̀bùn tí wọ́n máa ń fi fún mi, òun ló máa ń jẹ́ bí mo ṣe máa ń gba ìyìn lẹ́nu iṣẹ́. A máa wa fi gbogbo ogo padà sí ọ̀dọ̀ Elédùmarè.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́, mo máa pín ibi tí òǹkàlùkù ma ṣe. Tí mo bá ti pín ibi tó ǹkàlùkù ma ṣe, ó máa jẹ́ kí iṣẹ́ wa yá. A máa lè tètè pa iri iṣẹ́ náà ní àkókò tí ọjọ́ òfin nílò mọ́ a lọ́wọ́, tí kò dẹ́ finì rẹ ẹni kankan láàrín àwọn tí a jọ ṣiṣẹ́ tí ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa, gbogbo wọn náà dè ni wọ́n mọ̀ mí, but àmọ́ kì í ṣe gbogbo wọn ni a jọ máa ń sọ̀rọ̀ lẹ́yìn kí á kíra tí ọ̀rọ̀ àti ìpàdé bá dẹ̀ pa wá pọ̀, a jọ máa ṣé.

Kì í se gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná. Ìgbà tí fóònù mi bá gbóná, ó máa jẹ́ ìgbà tí mo bá ti bọ́ iná tí wọ́n gbà ná sára tí eléyìíbo pè ní charging àbí tí mo bá n tẹ̀. Nígbà yẹn ni fóònù mi má a gbóná.

Ijọ́ tí mo kẹ́yìn lọ sí ọjà ni ijọ́ Sátidé tí ó kọjá tí mo lọ sí ọjà tí ó wà ní tòsí ilé ọ̀dọ̀ mi. Ijọ Sátidé tó lọ òun ni ijọ́ tí mo kẹ́yìn lọ sí ọjà gbẹ̀yin.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn si fèrèsé ọkọ̀ torí tí mo bá jókòó sí inú ọkọ̀, mo ma ma rí gbogbo ǹkan tí ó ń lọ, gbogbo ibi tí a bá dé, gbogbo àdúgbò tí a bá dé ni mo ma ma rí dáadáa. So ìdí nìyí tí mo fi fẹ́ràn si fèrèsé ọkọ̀.